Ìbéèrè sọ fún mi wípé nígbà wo ni mo pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀ mí ti. Kínní a n pè ní àwọn ọ̀rẹ́, àwọn ọ̀rẹ́ ni àwọn tó ja sí wípé a máa n bá ara wa ṣe, yálà nínú àdúgbò ni àbí ní ibi iṣẹ́. Àwọn ọ̀rẹ́ mi mó si bá wọn pàdé ní òní, ni ti tó wí pé gbogbo ìgbà kígbà ti mo báa lọ sí ibi iṣẹ́, èmi àti àwọn náà ni a jọ máa n se papọ̀. Kódà níbí tó, ètò kan tí a lọ lòní, mo pàdé àwọn ọ̀rẹ́ mí àtijọ́ tí a ti jọ wà tipẹ́tipẹ́, bẹ́ẹ̀ni a si kí ara wa, gégébí ọrẹ tí a jọ jẹ́ papọ̀.